Oúnjẹ wo ni o mọ bí a ti ń ṣe dà dà? Ìrẹsì ni mo mọ bí a ti ń ṣe. Tí a bá fẹ́ ṣe ìrẹsì, a ó gbé omi kaná tí omi yẹn bá ti o díẹ̀, a san rice síi, a san ìrẹsì náà síi, tí a bá ti san síi, mo máa máa hó mọ́ra wọn, ta bá ti san sí a ma fi yọ síi. Mo máa fẹ́ fi àlùbọ́sà náà ṣe, a ma fẹ́ ṣe a ma dì pà tí a bá ti di, tó bá ti hó mọ́ra wọn tí ìrẹsì náà dẹ̀ ti ho. So a ó dà, a fi asẹ́ a fi dà, a dẹ̀ gbé kaná kó gbe díẹ̀ síi tó bá parí. Ta bá dẹ̀ fẹ́ fi stew jẹ àbí ọbẹ̀, a ó fi jẹ. A dẹ̀ tun lè din dòdò sí i lórí, tó bá ṣe wu eeyan ni èèyàn ti máa jẹ́ se oúnjẹ ìmin mo ìrẹsì teyan fẹ́ ṣe.